Lórí orí ìtàgé ṣe máa ń rí tí èèyàn ba tí fẹ́ lọ bẹ́yẹn, wọn a tì sọ fún pé oṣù kàn àbí méjì ki wọn tó ṣe, èèyàn máa wá sanwó nǹkan tí a ń pè ní ticket tí èèyàn máa a fi lọ. Ti èèyàn ba tì wá sanwó yen à mu lọ sí ibi bẹ́ẹ̀. Àwọn èèyàn dè máa ń pọ̀ síbẹ̀ gidi gan-an. Àwọn tó wà ni, àwọn eléré náà tó bá wà lórí ìtàgé yẹn, wọ́n máa ń kọ́rin, wón dè sì máa lùlù, wọ́n máa play oríṣi instrument fún awá ta, ta wá, ta sanwó fún à ti kẹ́ẹ̀tì ta wá sí ibi bẹ́ẹ̀. Ìgbàgbọ́ ṣe máa ń rì ni yi, èeyàn lẹ́ máa gbàgùn, ó dẹ́ máa ń gùn fún ìgbà díẹ̀, ó dẹ́ máa ń dùn náà gidi gan-an.

Bí mo ṣe ń fi ọkàn mi balẹ̀ nígbà tí nǹkan bá pọ̀ ni ni mo máa wá àkókò láti sinmi. Ṣá, tí nǹkan bá ti ń pọ̀ ju bẹ́ẹ̀ ti iṣẹ́ n pọ̀jù tí mo si mu akóko láti sinmi àti láti fi sùn àti láti fi nárá. Ìná àti ìgbámí mo le wà akókó láti fi ṣe ẹ̀, ẹ̀, ìbá, n o gbádùn. Ohun tí mo máa kọ́ko ṣe ni màá igbámí, màá ronú. Bi moo se máa kokọ́ ṣe àti àkókò to yẹ ki n fi simi. Ẹni tí mo de máa bá sọ̀rọ̀ náà ni ẹni tó mọ iṣẹ́ tí mo n ṣe jù ni, àbí tó mọ nkan to n nimi lára yen ṣe jù ni kó lè ràn mí lọ́wọ́.

Bí ìgbéyàwó ṣe máa ń rí tẹ́lẹ̀ ni ó ti di àṣà ìbílẹ̀, ìbílẹ̀, ẹ́, ní Yorùbá ni wọ́n ṣe máa ń rí gan-an gan-an ni a máa ń sábà ṣe. Àmọ́, lẹ́yìn nǹkan tí a ń pè ní colonialization, tí a òún kò fi bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ mọ́, wọ́n máa ń kó wa pè sí méjì. Wa koko se titi asa yorùbá yen won wa se titi tan pe ni àwọn alawọ funfun yen won wa se bose ri nisinsin yìí niyen. Ẹ̀, àmọ́ títí àṣà tán ṣe tẹ́lẹ̀ ni ẹ́ lọ dàaju.

Tí mo bá ti fẹ́ràn ọkọ̀ mẹ́rin, tí ó bá jẹ́ kó máa gba epo tó ṣe pàtàkì, kí n má bàa lọ sí oríṣiríṣi ibi láti lọ mọ̀ ọ̀nà ayé tó ń ta gbọ́ngán ni. Ìyẹn, mo máa sì yọ wá sí, kí n lè lọ sí orí ìta tí mo fẹ́ lọ, kí n sì lè ṣe nǹkan kan, ohun kan tó ń ta gbogbo ẹ̀. Nígbà náà, mo lọ sí orí íńtánẹ́ẹ̀tì láti lọ wò ó, bíi báwo ni mo ṣe lè rí i fún owó tí kò wọ́n tó, ìtàn sọ fún mi ní ọjà.

Tí máa fẹ́ sùn ní alẹ́ bẹ́ẹ̀ tí òru bá mú gidi gan ni, mo máa ṣí àwọn èèyàn ìgana mi sílẹ̀ kí atẹ́gùn lè máa fẹ́ wọlé. Mo dẹ̀ lè má fi aṣọ bora àbí pé kí kan wo aṣọ tó fẹ́lẹ́ gidi gan kí atẹ́gùn díẹ̀ lè fẹ́ simi lára kí òru má dé mú mi gidi gan ni. Tí iná bà wá mo lè tún fáànù bádẹ̀tí wá mo lè tàn fáànù náà sílẹ̀ kí ọ̀tútù lè máa fẹ́ sí ìyà mí láàárín ara.

Ohun tí mò ń ṣe nígbàtí mo bá ní àyè ni pé mo máa jáde lọ rí àwọn èèyàn, mo lè pa àwọn kan boya ní ibiṣẹ́ àbí tí mo mọ̀ sá pe ka jọ pàdé níbi kan láti lọ jẹ ìgbádùn àwọn tí mo máa ń sábà ṣe pẹ̀lú nìyen a lè lọ wo fíìmù a dè lọ ṣíbí tí wọ́n tì ń jẹun àbí ka lọ sí páàkì láti lọ máa wo àwọn ẹranko sá. Ìgbà tí mo máa ń ṣe bí ẹ́ márùn-ún sí e mẹ́wàá lọ́dún kan ni mo máa ń sábà ṣe.

Ìrìnàjò mi tó jìnnà jù ní ìgbà tí mo jáde ní ti mi tètè kúrò nílé lọ sí ibi iṣẹ́ tí traffic wá fìlà, ìgbà tí mo máa fi lọ bí wákàtí boya méjì ní ọ̀nà, ìgbà tí mo dé ibi iṣẹ́ náà, mo siṣẹ́ tán tí mo wá fẹ́ máa lọlé náà traffic náà wà mo wá lọ bí wákàtí mẹ́ji kí n wá wákàtí mẹ́ta náà ní ọ̀nà, èyí tó jìnnà jù ní ìrìnàjò, èyí tó jìnnà jù níyẹn.

Mo fẹ́ lọ kí èèyàn ní ìlú imi, mo jáde ni mo kúrò ní ilẹ òwúrọ̀ kùtùkùtù mo lọ sí ibi tí mo tí máa gbé okọ́ sá tí wọ́n ti ń dúró dè mi tí mo sọfún wọn tẹ́lẹ̀, ìgbà tí àwa bẹ̀rẹ̀ sí ń lò mọ́tò wa bàjẹ́ ní ọnà fún bí wákàtí mẹ́ta sha, mọ́tò bàjẹ́ wọ́n wá ń tunṣe tó ń tunṣe ìgbàtí mo máa fi padà wo inú mọ́tò padà tí wọ́n máa fi tunṣe tán ṣá, mọ́tò wa bàjẹ́ again wọ́n wá nílò láti gbé mọ́tò imi wá àwa dúró díẹ̀ kó tó gbé mọ́tò ìmí wá, àwa wo lọ síbi ibi be, iyi tó jìnà jù nìyẹn torí òru.

Bí mo ṣe kọ́ ohun tí kò rọrùn fún mi ní ìbẹ̀rẹ̀ ìgbà tí wọ́n fi bẹ̀rẹ̀ ní ìgbà yẹn ṣá, mi ò fi bẹ́ẹ̀ mọ́ dáadáa bóyá torí mií ní àkókò láti máa jókòó sí gidi gan ni, ìgbà tó ya mo wá fọkàn balẹ̀ torí ṣe ni mo san owó fún mo wá rí pé mo gbọ́dọ̀ kọ́ kíni yí kí owó mi máa bá a ṣófun, mo wá wá àsìkò láti máa fi kọ́ra mi. Jù ìgbà tí wọ́n ń kó mi lọ, ìgbà yẹn ló wá bẹ̀rẹ̀ sí ní yé mi díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀, bó ṣe ń ṣe ṣe báyìí ó ti yé mi gidi èmi fúnra mi náà dé tí ń fi hàn àwọn èèyàn miiiran mo tún ṣàlàyé fún àwọn èèyàn mìíràn.

Ìpinnu tí mo káàbámọ̀ ni ìgbà kan wà tí mo fi owó pamọ́, f'owó sí ibì kan tí mo ò rántí mọ́ fẹ́ fi ṣe nǹkan, gbogbo owó náà tí mo dẹ̀ fi sí ibì kan yìí, wọ́n pè é ní online investment, gbogbo owó yẹn mo so nù, owó náà wọ́n gbá mi ló ṣe rí, mo dẹ̀ sọ gbogbo owó náà nù, ó dẹ̀ dùn mí gidigan ni à mọ́ nísìnyí mo ti mọ̀ jù yẹn nísìnyí, moti mọ̀ bọ́ se ń dá wọn tí, ìdánimọ̀ àwọn tó fi ń gbá yàn mọ̀ ju ti tẹ́lẹ̀ lọ, sọ ṣá ó jẹ́ ǹkan tí mo kọ́gbọ́n láti ọ̀dọ̀ rẹ̀.

Bẹ́ẹ̀ni mo maa n ko nkan lórí intaneetii ti ba ti fe ko èdè tuntun be yen orí intaneetii ni maa ti lo ko. Oni áàpù kan wà tí wọ́n ń pè ní Duolingo, tí ó jẹ́ pe ẹyan le fi kọ́ èdè tuntun tàbí irú àwọn ìgbà mi ti fẹ́ wo fídíò nǹkan tí mo mọ̀ tí mo fẹ́ kọ́ ń ṣàlàyé fún mi dáadáa kó lè yemi gidi gani, màá lọ sí orí ǹkan tí a n pè ní YouTube tàbí orí wẹ́bsite imi tí wóń ti n kọ́ àwọn èyan ní ǹkan be yen tí ó lè—kó lè yé wọn dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aṣọ àkàrí orí ní ibi iṣẹ́, ó jẹ́ ǹkan tí mo máa ń sábà wọ̀ ní boya ekan àbí ẹ́eméjì ní ọ̀sẹ̀ oṣe, ṣà o de jẹ́ ǹkan tí mo fẹ́ràn gidi gan-an papa ju lọ to ba jẹ́ pé ẹni tí ó bá ti bá mi rán, ẹni tí ó bá mi rán yẹn tó ran dáadáa, mo máa ń fẹ́ràn láti máa wọ̀, àti gidi gan-an ni mo dẹ̀ máa wọ̀ tí mo bá ti rí ààyè fún yẹn.

Àjọyọ̀ ìkórè ní ìgbà kan lọ́dún lo máa ń wáyé tí a pè ní e esther ijo ti jesu jínde jínde gbogbo wa de máa ń ṣe ẹ oúnjẹ ń ba yen na a máa ń ṣe ìgbádùn nígbà yẹn a máa se oúnjẹ tí a máa ń jẹ adẹ̀ máa ń lọ sí ilé ìjọsìn náà láti lọ jọ́sìn ṣi Olúwa. Àwọn tó dẹ̀ máa ń wá náà àwọn tó bá ti wà láyi ká sì ọ́dọ̀ wa o bati jìnnà sí ọ̀do wà a máa ń papọ̀ ní si bi kan láti lọ jọ ṣe àjọyọ̀ náà.

Ko sii nǹkan pàtó ti mo mọ nípa e, ju pé ti a bá ti fé ṣe e wọn kan maa n kọ ọmọ náà bi wón ṣe ṣe gbogbo oúnjẹ paapaa jùlọ àwọn òkèlè gbogbo ẹ ni wón maa n ko ọmọ kò sí nǹkankan pàtó tí ó jẹ́ pé tó ní nǹkan tó special bẹ́ẹ̀ yẹn tó ṣii máa kọ́ ọmọ lọ́tọ̀. Gbogbo ẹ̀ pátápátá ni ohun tí òbí bá ti mọ́ ló máa kọ́ ọmọ.

Tí mo bá ti rí èèyàn bẹ́yẹn ní bí i ọmọdé ni tí ó fẹ́ran oúnjẹ kan ṣá, mo máa fẹ́ fi wọ́n bí wọ́n ṣe ń se oúnjẹ náà kí ó lè máa ṣe fún ara rẹ̀. Tí a bá mọ̀ ọ́n kò lè fi fún wọn pé ó lè lọ sí YouTube náà, màá sọ fún àǹfààní pé kí ẹ máa mọ oúnjẹ tí èèyàn fẹ́ràn láti ṣe fún ara rẹ̀ ṣá, kí ẹ dẹ máa kìlọ̀ fún àwọn nǹkan tí ó yẹ kó máa fi ṣe oúnjẹ náà àti àwọn nǹkan to yẹ kó máa wà ní oúnjẹ náà.

Ìgbà tí ọkọ̀ mi ò bá sí lára, rárá. Bí a bá ti fi nǹkan ránṣẹ́ sí ẹni tó ń ṣiṣẹ́ ìrànṣẹ́, bí ọkọ̀ mi bá wà níbàlẹ̀, tí a bá ti dé ọ̀dọ̀ ẹni yẹn, bí a bá gbé nǹkan fún wọn, màá fi ránṣẹ́ sí ọkọ̀ mi níbàlẹ̀. Àfi tí ẹni yẹn bá pè mí pé ò tíì rí i. Ìkọ̀, ohun náà, màá máa pè ẹni tí mo fi ránṣẹ́, tí mo gbé fún, kí wọ́n fi jíṣẹ́ fún ẹni yẹn; màá pè wọ́n. Ẹ̀ṣá mọ̀, tí wọ́n bá sọ fún mi pé ó ti dé ọ̀dọ̀ ẹni yẹn náà, báwo ni ọkọ̀ mi ṣe ṣe tó máa bá a?

Tí n bá ti se bẹ̀yẹn, tí mo bá se bẹ̀yẹn, mo máa sábà máa fi ọwọ́ bo, ẹ, ẹ, ẹnu àti imu mi kí itó má bàá tà sí ẹnu rẹ wọ́n. Àbí tí má dẹ ti ní handkerchief ṣà, máa fi gbó ẹnu mi náà tàbí imu mi kí itó má bàá tà sí ilẹ̀ kín de lé nú imu mi tí máa ti ṣe, tí mo bá ṣe nǹkan tí mo maa n ṣe nìyẹn tí màá ti sín.

Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú ni àwọn iṣẹ́ tí mò ń ṣe yen, mo máa wá àwọn oníbàárà sì kí máa pọ̀ gidi gan ni, kí n lo ọjà ni ọjọ́ ọjọ́ o lé owo le maa wòlè dáadáa, kí ọjà náà dẹ̀ sí lè máa lọ, àti pe àwọn o dẹ́ ní àwọn nǹkan mìíràn náà tí mò fẹ́ kọ́ nípa iṣẹ́ mi yen náà, kó lè máa wù mí ṣesí, kí n de le máa mọ ọwọ́ ẹ ju ti tẹ́lẹ̀ lọ ṣá kówo de lè máa wọlé sí i beyen náà àwọn nǹkan tí mò fẹ́ ṣe nípa iṣẹ́ mi níyen lọ́jọ́ iwájú.

Rarà mí kí n wọ ìbọwọ́ àfi tí m bá fẹ́ ṣe iṣẹ́ tí mo maa nílò láti wọ, wo ìbọwọ́ boya mo fẹ́ ṣe nǹkan tó jẹ pé nǹkan tí mo nǹkan ti mo fẹ́ fọwọ́ kan yẹn lè pa èèyàn lára, tí eeyan nílò láti wọ ìbọwọ́ ìgbà yen ni mo máa sábà wọ ìbọwọ́ ṣá, yàtọ̀ siyen mi kí n fe, fẹ́ràn láti máa wọ ìbọwọ́ boya mo fẹ́ fi ibìkan ṣá tòní koríko mo lè wọ ìbọwọ́ pẹ̀lú nǹkan tí mo fẹ́ lò yẹn tòrí kò yé, àti mo de lè wọ ìbọmú náà tí ó bá ti jẹ́ nǹkan ti ó yẹ kó kan ara èèyàn ni nǹkan tí mo fẹ́ lò yẹn.

Ririn ese ní agbègbè mi jẹ́ ǹkan tó máa ń ṣẹ eyan ní gbogbo ìgbà. Mọ́tò o kì í sábàa gbà ibi bíbẹ́ tí wọ́n lè rí bí ọkọ̀ lọ. Jà afi àwọn tó bá ní mọ́tò ara wọn, tí ẹyan bá ti fẹ́ jáde be yen ẹyan máa nílò láti rin fún ìgbà díẹ̀, fún ìgbà díẹ̀ ṣáá fi rin dé junction ibi tí ó ti lè rí mọ́t tàbí ọ̀kadà lọ sí ibi tí ó bá ṣe é lọ ìgbà gbogbo tí ẹyan bá ti n jáde ní e máa ń ṣe rírìn.

Ẹni kan tí mo máa ń sọ lórí fóònù nígbà tí mo bá ní ẹ̀dùn ọkàn bí à tí mo gbọ́ nǹkan dídùn ṣá tí mo wa pe ẹni tó ń ṣàjọyọ̀ náà, ẹni kan ṣàjọyọ̀ máa ń pe lórí fóònù láti máa ki kó orire, inú mi máa ń dùn, dìgán ínú máa ń dùn. Fún ẹni náà, mode máa ń sọ ọ̀rọ̀ ayọ̀ fún ẹni náà, máa ń ṣe àdúrà náà fún ẹni náà, oyún náà mú inú náà dà máa ń dùn, dà máa ń yára lára gidi gan ni, èmi máa ń parí náà pẹ̀lú àdúrà pàṣẹ fún ẹni náà.

Mo máa ń jí níbò mí lọ́ ilé ìbò míran, máa wá ǹkan tí mo lè ṣe tí mo lè fi rán wọn lọ́wọ́. Boya iṣẹ́. Tí mó fi lè rán wọn lọ́wọ́ tí kò de mí pami lára, èmi máa wá tí màá ṣe yen. Ohun tí mòdẹ̀ máa ṣe náà nínú iṣẹ́ yen náà, to bá ti je pé ǹkan tí mo lè ṣe ni to dẹ́ je pe ko dẹ̀ ni níra fún mi na, màá ṣe fún wọn ní gbogbo ìgbà tí wọ́n bá ti lè ṣe.

Ìgbà tí mo rán aládùúgbò lọ́wọ́ ni ìgbà tí wọ́n ń ṣe nǹkan lọdọ wọn. Wọ́n wá nílò ìrànlọ́wọ́ ṣá tí mo wọ́n á pe wa níbí. Mo wá lọ sí ibẹ̀ láti lọ ráwọn lọ́wọ́. Ìgbà kan náà wá tí àwọn ń ṣe àjọyọ̀ níbí náà tí ó jẹ́ pé àwọn á nílò àwọn iṣẹ́ kọ̀ọ̀kan láti ṣe níbí. Won wa ranwa lọwọ náà wọn ko àwọn èèyàn wa láti wa fi ranwa lọwọ, igbati mo rántí niyẹn.

Ẹ kò n ṣe ńkan tí èmi fúnra mi ṣe rí, àmọ mọ máa rí àwọn ènìyàn tí máa ṣí, tí máa lọ sí odò máà ń jí lówuro kùtùkùtù tí wọ́n sọ pé wọ́n ń lọ sí odò lọ wẹ̀. Ó jẹ́ ńkan tí ó máa ń mú kí ara èèyàn tutù gidi gan ní gbogbo ìgbà. Ṣé òwúrọ̀ bá dẹ̀ ṣì mú àwọn ènìyàn mi tó máa sì gbóná fún lílọ wẹ̀ nínú odò náà torí odò náà máa tutù. Ṣàì mọ̀, àwọn ń ṣe ńkan tí mo ṣe rí ṣá, àwọn ọmọ máa rí àwọn ènìyàn tó máa ṣí tọ́nẹ̀máa sọ pé wọ́n gbá dún ẹ̀ gidi gan.

Oríki jẹ nkán tó wúló ni wòn dẹ má n sé ni àsá èdè ilẹ Yoruba dàdá áwòn tó má n jádé láti ìdílé áti àbúlé tó ni pàtáki wòn má n ni oríkè tó má n gún julọ, àwòn tó má n dẹ tí jádé láti ilé òbá tàbí ilé ijoyẹ sa àwọn yẹn lo má n ni oríki tó má n gún julọ àwọn tó dẹ má n pa ni àwọn tó ba mọ nípá idilè tẹni yèn tó jádé ló má n mọ oríki àwọn lo dẹ má n pá ti wòn má n sé nǹkan bi àjọyọ̀ àbí tiwon ba fẹ ki óri ẹ wú.

Oríṣiríṣi ọ̀nà mo máa ń gbà láti máa fi ran àwọn ènìyàn lọ́wọ́, tí mo bá ti rí èeyàn tó bá nílò ìrànlọ́wọ́ mi boya ni ibi iṣẹ́ ni tàbí ni ita, to ba ti e je ẹni ti mo mo ni tàbí ẹni ti mi o mo, ma wo pe boya ẹni yi to ba ni lo ìrànlọ́wọ́ mi boya o je ẹni ti oye kin ma se ìrànwọ́ fún. Bóya o jẹ́ ẹni tó wù ló ni, maa wa ṣe ìrànlọ́wọ́ fún, to bá jẹ́ nǹkan tí mo mọ̀ npa ni, maa ran ẹni lọ́wọ́ máa dè ṣàlàyé fún náà bó ṣe n ṣe to bá jẹ́ kí ǹkan tó wù kó yẹ kó rùn fún ẹni lè ṣe ni. Amọ̀ bí wọ́n bá ti ń rí ìrànlọ́wọ́ mi, bí wọ́n fẹ́ kí n bá wọn ṣe ǹkan, bí wọ́n bá ti jẹ́ ẹni dáadáa ni mo máa rán ẹni náà ní ọwọ́, ni màá mú ìnù mi dùn láti máa rán wọn lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn.

Nǹkan tí mo máa ń rà tẹ́lẹ̀ ni nǹkan tí mo máa ń jẹ tán pe ni bisikíìtì, iye tí wọ́n máa ń tà tẹ́lẹ̀ fún iye tó ń tà báyìí mo maa n, tẹ́lẹ̀ tẹ́lẹ̀, mo máa ń rí bí mẹ́ta rẹ rà àmọ́ níṣín báyìí, iye kan ni, o ti wọ́n sì ní ọ̀nà mẹ́ta, ṣá wọ́n máa ń tà ní ẹyọ kan rẹ̀, ṣá wọ́n máa ń tà ní hundred naira tẹ́lẹ̀, ṣó mẹ́ta mo máa rà ńi three hundred, níṣín báyìí nsin, ẹyọ kan three hundred naira ni wọ́n ń tà nísinsìnyí.

Ẹ̀pà àti kúlíkúlí bí wọ́n ṣe máa ń ṣe ẹ̀pà yẹn ni wọ́n máa ń gbìn sá, wọ́n máa ń gbìn eso e. To ba ti wá wu bẹ́ yẹn nii óṣù mẹ́ta ló bá fi pon won wá ka. Wọ́n le wá, wọ́n máa. Lọ́nà méjì ni wón máa n fín ṣe, wọn le din tàbí kí wọ́n bọ̀. Níbí èyí ti wọ́n máa n din yẹn, àwọn eyan lè fi mu gààrí, wọn de lè fi jẹ búrẹ́dì àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí tí wọ́n dè máa n bọ̀ yẹn eyan lè jẹ lásán bẹ́ẹ̀. Kúlíkúlí tíe ní bi wọ́n ṣe máa ń ṣe iyẹn ni otọ̀, eyan de lè fi mu gààrí náà. Amo ọ̀nà tí ó yàtọ̀ láàárín kúlíkúlí àti ẹ̀pà ni wípé kúlíkúlí yẹn máa ń ta ju ẹ̀pà lọ, ìgbà mìíràn ode máa ń dún ju ẹ̀pà lọ.

Eré tí mò ń sábà ṣe nígbà èwe ni eré bọ́ọ̀lù taláfẹsẹ̀gbá. To bá ti di ìrọ̀lẹ́ bẹ́yẹ̀n ní ojojúmọ́ tí n bá ti lọ sí, tí n bá ti jáde, tí n bá ti lọ sí ṣukuulú àbí ile ìwé girama, eré, eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yìí ni mò máa ń sábà ṣe. Ó dà máa ń dùn pẹ̀lú emi àtàwọn ọ̀rẹ́ mi ṣáà àti àwọn tàjọ́ọ́ n gbé tí ilé wa òjìna síra, gbogbo wa lajò máa ń ṣe, ó de máa ń jẹ́ ohun tó máa ń dùn gidi gan-an ni.

Bẹ́ẹ̀ni mo ti lọ sí òde rí, ìgbà mìíràn mo máa ń dá lọ, ìgbà mìíràn mo de máa ń lọ pẹ̀lú àwọn ènìyàn. Ta ba fẹ́ lọ ṣe àjọjọ, a máa kóra wa lọ sí òde láti lọ jẹ ìgbádùn, a lè máa jẹun náà ní òde náà, a lè máa bá ara wa ṣeré, a lè máa ṣeré ìdárayá, ẹ̀yọ̀ kan sá tàbí díẹ̀ tó bá ju ìyen lọ́ bá jẹ́ kí ǹkan tó wù wá ṣe ni ẹ̀yẹn, a máa rí pé a máa lọ lé kan kan sá, a lè máa fi ìyàn dárayá ṣá kọ́kọ́ lọ, a lè máa bá ẹ̀ni kan lọ máa fi ṣe imí, àti kí a máa fi jẹ ìgbádùn.

Oṣù, ọ̀pẹ́ ni a bí ẹ̀mí ṣá, mo maa n se mo máa n ṣe ayẹyẹ mi ṣá, mo máa n fi sí oṣù, ṣẹẹrẹ. Torí, ṣ ṣẹ́erẹ yẹn mo fẹ́ràn rẹ̀ gidi gan ni. Oṣù ti ọdún ti maa n bere ni seere yen. Ọjọ́ ibí mi dẹ́ súnmọ́, ó dẹ́ súnmọ́ gidi gan ni ó ń bọ. Bo ṣí ìgbà tó súnmọ́ ọjọ́ tódun bá bẹ̀rẹ̀. Torí tí kí máa fi máa ṣe ni, ọ̀su tó kẹ́yìn ní ọdún yen máa fi ṣí takoko lọ́dun.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé, àmọ́ kì í ṣe ní gbogbo ìgbà. Tí àh, boya òjò bá ṣe n rọ̀ sá, tàbí tí ó bá ti rẹmi, ti n bá ti ní ìlera lára, sá, ìgbàyẹn mo máa sábà ṣiṣẹ́ láti ilé. Tí mo bá ti rí pé, eeh, owó mọ́tò yẹn ti ń pọ̀jù sá, owó ọkọ̀ tó ńa mi lọ sí ibi iṣẹ́ ti ń pọ̀jù, ìgbà yẹn ni mo máa sábà siṣẹ́ láti, eeh, ilé. Eeh, kí ó máa sọ pé a ní kò tíì máa ṣe láti ti ilé ni ẹẹkọọkan.

Oríṣi iṣẹ́ ọnà náà máa ń gbà láti ṣe tọ́wọ́ iṣẹ́ àwọn kan máa jẹ́ kí tí wọ́n bá ṣe tọ́wọ́, owó wọn bẹ́ẹ̀ yẹn máa fì ránṣẹ́ sínú àkáùntì wọn kan àtẹ tó wó, wọ́n sì máa gbà sí ọwọ́ ṣá. Ẹ̀yà tí wọn mọ ẹni tó máa jẹ́ ń bẹ̀ mò dẹ ṣi ń sàn ọ̀wọ̀ fún àwọn tó ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ yàtọ̀ sí ilé ìṣesọ̀wọ̀ fún àwọn tó kàn wá lẹkàn kàn ṣá, ní kí iṣẹ́ kọ̀ọ̀kan ló máa ń bá wa ṣe tí kì í ṣe tó papọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́ iṣẹ́ tá ń ṣe gangan ní ilé iṣẹ́ náà.

Bi ojú ọjọ́ ṣe máa ń ní ipa lórí ọjọ́ mi, to ba jepé igbati òtútù bá mú ni tàbí tí èè òjò bá ń rọ̀ àbí tó òjò bá ń ṣú ni, mo máa dúró nílé, mo máa sábà wà fún ìgbà gbogbo. Mo sì máa jáde na mo máa rí pe mó mu umbrella da ní ṣá tàbí kí n wọ aṣọ tó kí gan tí òtútù máa ba mú mi ṣá. Àmọ́ tí oòrùn bá mú ná gidi, èè mo máa jáde lọ́jọ́ náà amọ́ ohun mi ò rántí jáde ní òwúrọ̀ kùtú kùtu kí orun tó jáde áti ní ìrọ̀lẹ́ sì máa rà á wẹ́rẹ́ wá lódi bẹ̀rẹ̀ ẹ́ kí òwò máa wà pa mi jù bí ó ti jẹ́ tí ó ṣe máa ń nípa lórí ọjọ́ mi nìyẹn.

Ìlú tí ń sọ̀rọ̀ yẹn tí a ń pè ní talking drum ní èdè Gẹ̀ẹ́sì, ó jẹ́ ìlú tí wọ́n máa ń lo ní àṣà ìlú nílẹ̀ Yorùbá. Wọ́n á ti ń ṣe àṣà bẹ́ẹ̀ yẹn bí wọ́n bá ṣe ń ṣe ìgbéyàwó àbí ìsọ ọmọ lórúkọ tí wọ́n máa ń lo, wọ́n máa ń lù ú gidi gan-an. Àwọn tó dẹ̀ máa ń lù ú, wọ́n máa ń lo gidi. Ìyẹn máa wọ̀, wọ́n máa gbé sí apá bí i, ah, báágì. Wọ́n máa wọ̀ gíkàn, wọ́n yẹn gbé sí apá, wọ́n á máa fi, wọ́n á máa lù ú. Wọn sì máa ń tì í. Ìyẹn bẹ́ẹ̀ dẹ̀ ṣe máa ń dún ní ojú méjì lónìí, ní tòkè àti ti ni salẹ̀. Ojú méjèèjì nọ dẹ̀ lé ìlú. Wọ́n dẹ̀ máa ń dídùn wọ́n, wọ́n dẹ̀ máa ń yàtọ̀ sí ara.

Nípa títọ́ ẹranko ní ibi tí wọ́n ti wà, ẹranko tí a ń tọ́ ni adìẹ, wọ́n ti sì pọ̀ díẹ̀. Wọ́n lé ní mẹ́wàá, àwọn kan lára wọn kere lára wọn tóbí akọ àti abo dẹ̀ wa ni ara wọn, wọ́n máa n bímọ ní oṣù mẹ́ta mẹ́ta ṣá, àwọn tó kò tẹ̀lé mọ̀ nílò jíjà. Tan bá ti ṣi wọ́n jáde láarọ bẹ̀ yẹn, wọn mọ̀ ọ́n lọ lè padà ní àlẹ̀ tí ebi ba dẹ̀ ti n pà wọn náà, wọn máa wá, wọn máa salẹ̀ jẹ, ìgbà mìíràn náà wọn máa ń wá'lé ní ọ̀sán láti wá jẹun.

Ó ti pẹ́ tí mo ti kányìn lọ sí ibi orin, mi ò rántí ìgbà tí mo kányìn lọ sí ibi orin. Nísìnyí tí bá fẹ́ gbọ́ orin mi kì í sábà lọ sí ibi orin mọ́. Orí fóònù mi ni mo tì máa ń gbọ́ orin. Ó ní àwọn akọrin kan tí mo fẹ́ràn orin wọn, àwọn ẹni yi ni mó máa ń sábà gbọ́ orin wọn lórí fóònù. Àmọ́ to bá ti jẹ́ pé wọ́n ń ṣe nkan tanpe ì ní kọ́nsáàtì tí ó súmọ́ mi mo lè lọ sí kọ́nsáàtì náà láti máa gbọ́ orin àwọn. Àmọ́ orí fóònù mo tì máa ń sábà gbọ́ orin nísìnyí.

Ọjọ́ ẹtì àti ọjọ́ àbámẹ́ta kọ́ọ̀kàn ju lọ́jọ́ àbámẹ́ta, àbámẹ́ta mo fẹ́ràn jù lọ. Torí mi n kì í lọ sí ibi iṣẹ́ náà ní ọjọ́ yẹn, mó de máa ráyè sinmi dáadáa ní ilé. Mà á wà n lé mi, máa ráyè màá sinmi, gbogbo ìsinmi to ye kì n ti màá sinmi ní ọjọ́ àárín ọ̀sẹ̀, màá le sinmi ẹ̀. Ẹni ọjọ́, ní ọjọ́bọ̀ yìí, màá de le sun dáadáa náà jù wákàtí tí mo máa ń sùn nígbà tí mo bá wa lo sí, ibi iṣẹ́. Ọkan mi de màá ń ba lè torí mo máa wà n lé, màá dẹ́ máa gbádùn, màá dẹ́ le ní ìsinmi dáadáa.

Igbonajeje tí mo fẹ́ràn jù ní inú yàrá mi, ta ń pè ní AC. Iyẹn mo fẹ́ràn jù, mo máa ń fẹ́ràn fáànù náà àmọ́ AC yẹn ó dájú fáànù lọ náà, e ǹkan tó kon yàtọ̀ ni pé AC yẹn má ń fa iná jù fáànù yẹn lọ. Gidi gan, ni o má ń fa iná gidi gan, lo de sí wọn gidi gan na jù fáànù. Ìdí tí mo kan fi lè lò fáànù ni yẹn, àmọ́ lẹ́yìn ìyẹn mo fẹ́ràn AC yẹn jù titi fáànù lọ.

Àwọn rántí fídíò àjọyọ̀ àwọn tó máa sínmo ní jẹ́ pa àwọn ọmọ ẹbí àti àwọn ará ṣá àwọn ìgbà kan wa tí a ń ya àwòrán, a máa ń ṣe ọdún àjọyọ̀ bẹ́ẹ̀ yẹn, tí a bá ń ṣe ẹ̀ gbajúmọ̀ ara wa tí a bá ń ṣe ọdún àjọyọ̀, a máa máa ya àwòrán bẹ́ẹ̀ yẹn àti máa ṣe fídíò, ó máa ń tọ́jú àwọn ọmọ nípẹ́lú ìmúṣa kí wọ́n máa rántí àwọn ọjọ́ àjọyọ̀ yẹn, ó sì jẹ́ pàtàkì gidi gan tí ẹ̀ máa rántí àrà wà àti àwọn ọjọ́ àjọyọ̀.

Níbi tí mo wà, àwọn tó ń lo, àwọn tó ń lo omi kànga ni wọ́n á gbé, wọ́n á gbé kànga ni wọ́n á fi táàpù si láti máa láti kànga yẹn, omi a máa wá sí mí láti táàpù, táàpù, látaàpù yẹn, páìpù yẹn náà láti inú kànga ni omi náà ti wá nínú rẹ̀. Ẹni tí ó ń pọ̀n èmi, mo máa ń ṣẹ̀ṣẹ̀ bá pọ̀n omi ní, e, ilé, lẹ́gbẹ̀ẹ́ alẹ́ ṣí ń tọ́jú rẹ̀. Ṣé a máa ń fi, ṣe a máa ń treat ẹ̀ mí òtútù, bí i mẹ́ta, ṣáà, tàbí mẹ́rin a máa ń treat ẹ̀ kí àwọn kòkòrò yẹn lé, kòkòrò inú kànga náà lè kó.

Eh, kẹ ṣẹ gbogbo ìgbà la máà ń sábà fi oúnjẹ ránṣẹ́ sí àwọn àrà àdùgbò. Ìgbà tí a máa ń ṣe ni ìgbà tí a máa ń ṣe ọdún. Tì àbà ń ṣẹ ọdún bíi Kérésì ṣà ẹ, ìgbà nì èyàn máa ń sábà ṣe, ah, ìyẹn ṣà, ẹè, oúnjẹ tọbà sè tọ̀ nà ni a máa ń sábà fi ránṣẹ́, bí tó bá yẹ wọ́n máa ń sábà jẹ́ bíi ìyán, tàbí bí, ah, òkèlè mìíràn bíi, à, bíi àmàlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ìyẹn ni a máa ń sábà fi ránṣẹ́.

Tí n bá ní ọdún kan tí mi ò tí fi ṣisẹ́, nkan tí mo máa ṣe fún ọdún kan yẹn náà, mo máa, mo máa wà nílé, màá máa jẹun gidi gan, màá dẹ́ máa wá ǹkan mi ṣe bí kí máa lọ kí àwọn èèyàn káàkiri kin maa lọ láti ibìkan sí ibìkan, mo lè kọ iye àwọn ibí ti mo fẹ́ lọ sí lẹ̀ boya bí àbí márùn-ún, máa ṣe akókò tí mo fẹ́ máa lò ní ibi gbogbo náà, màá wa máa ṣe ìyẹn fún ọdún kan yẹn. Ṣá, àtàwọn tí mo fẹ́ máa pàdé, àwọn nǹkan teeyan tun fẹ́ máa ṣe, boya mo de fẹ́ kọ́ nǹkan ṣá, màá ṣe yẹn náà ní ọdún yẹn.